Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ kọjá wákàtí tí ó yẹ kí n fi ṣiṣẹ́ ní ibi iṣẹ́. Nítorí pé ọ̀pọ̀ àwọn ìgbà mìíràn wà tó jẹ́ wípé isẹ́ tí mo ní ní orí tábìlì mi ní ibi iṣẹ́ ju o nkan tí mo lè ṣe láàrin wákàtí péréte lọ. So fún ìdí èyí, mo máa ń gbìyànjú láti lo àfikún wákàtí láti parí àwọn ìsẹ̀wọ̀n yìí nítorí pé mo gbà láti parí àwọn ìsẹ̀wọ̀n yìí ní ọjọ́ tí wọ́n bá dé iwájú mi ju wípé kí n wá fi wọ́n sílẹ̀ fún ọjọ́ mìíràn láti ṣẹlọ.

Oṣù December ni àbí mi. O jẹ́ oṣù tí mo fẹ́ràn jù tí mo sì yàn láàyò. Yàtọ̀ sí wípé ó jẹ́ oṣù tí a bí mi, ó tún jẹ́ oṣù tí a máa ń ṣe àjọyọ̀ Kérésì ati tí a máa ń ní aludé ọlọ́jọ́ pípẹ́. Eleyìí fún mi ní ọ̀rẹ́ ọ̀fẹ́ àti àǹfààní láti ṣe àjọyọ̀ ayẹyẹ ọjọ́ ìbí yìí àti látun tun ti wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí. Ó tún fún mi ní ọ̀rẹ́ ọ̀fẹ́ àti àǹfààní láti lọ sí ibi ìgbafẹ́ àti láti ṣe àbẹ̀wọ̀ sí àwọn ọ̀rẹ́ alábàgbé àti àwọn ojúlùmọ̀ mi yálà nítòsí tàbí ní ọ̀nà jíjìn.

Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí. Mo rin ìrìn àjò lọ sí ìlú Ghana ní ọdún tó kọjá. Nítorí ìgbà tí mo gba àkókò ìsinmi ní ẹnu iṣẹ́, mo wò wípé kín ni àwọn nǹkan tí mo lè ṣe láti fi yí agbègbè tí mo wà padà. Ìdí pàtàkì rẹ̀ tí mo fi gbìyànjú láti lọ sí ìlú Ghana. Mo lo ọ̀sẹ̀ kan ní ìlú Ghana kín tó kúrò, nítorí pé ọjọ́ àti padà sí ẹnu iṣẹ́ mi ó tiń súmọ́

Àwọn nǹkan tí mo máa ń jẹ ní ọ̀sán ni àwọn nǹkan ìpanu bí i cracker àti oun mímu ẹlẹ́rìndòdò. Nítorí pé mo jẹ́ ẹ̀dá tí kò kìn fi gbogbo ìgbà jẹ oúnjẹ ọ̀sán. Ṣùgbọ́n nígbà tí ara bá béèrè fún oúnjẹ ọ̀sán tàbí nígbà tí ọkàn mi bá fẹ́ láti ní kí n jẹ oúnjẹ ọ̀sán, àwọn ǹkan tí mo lè yára jẹ ní ẹnu iṣẹ́, òun náà ni mo má ń jẹ bí àwọn nkan ìpanu wọ̀nyí àti ohun mímu ẹlẹ́rìndòdò.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn àwọn ìpàdé orí fóònù. Nítorí pé ìwà àwọn ìpàdé orí fóònù ó fún mi ní ọ̀rẹ ọ̀fẹ́ àti ànfàní láti wà ní ibi tí ó rọrùn fún mi tí mo sì le ní ìpàdé pẹ̀lú ẹnikẹ́ni káàkiri àgbáláyé. Yálà ní inú ilé tàbí ní ibi iṣẹ́. Yálà ní ìgbà kú ìgbà tí mo bá ń rẹjú ni tàbí ìgbà tí mo bá ń ṣe ohunkóhun. Ele yìí fún mi ní ọ̀rẹ ọ̀fẹ́ àti ànfàní láti wà papọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ mi tàbí bóyá àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ láti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú wọn ní àkókò tí ó rọrùn fún mi.

Ọ̀nà tí mo máa ń gbà láti yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi ni wípé, mo máa ń fẹ́ láti ṣe ìdánwò ránpẹ́ fún àwọn tí yóò bá mi ṣiṣẹ́ papọ̀. Nítorí pé mo jẹ́ ènìyàn tí kò fẹ́ràn ìmẹ́lẹ́, mo sì fẹ́ràn àwọn ènìyàn tí ó jẹ́ ọlọ́pọlọ pípé ẹ̀dá àti àwọn tí ó jáfáfá lẹ́nu iṣẹ́. Nítorí ìdí èyí, kí n tó yan ẹnikẹ́ni tí ó lè bá mi ṣiṣẹ́, mo ní láti rí i dájú wípé ó jẹ́ ènìyàn tí ó mọ ohun nǹkan tí mo fẹ́ àti ẹni tí ó mọ nǹkan tó kàn láti ṣe tí ó sì mọ nǹkan tó yẹ lákoko tí ó yẹ kó ṣe. Nítorí náà, fún ìdí èyí, mo máa ń gbìyànjú láti ṣe ìdánwò ránpẹ́ fún ẹnikẹ́ni tí yóò bá mi ṣiṣẹ́.

Fóònù alágbeeka tí mò ń lò ni Samsung. O jẹ́ fóònù tí ó ní ọ̀pọ̀lọpọ̀ ààyè láti fi nǹkan pamọ́ sí. Yálàboya orin, àwọn ìwé àpilẹ̀kọ́, àwọn fọ́tò, oríṣiríṣi àwọn fáìlì, yálà boya fáìlì láti ibi iṣẹ́ tàbí fáìlì tí ó jẹ́ ti ara ẹni. Ó sì tún jẹ́ fóònù tí ó jẹ́ ẹ̀rọ ayélukára orí rẹ̀ jáfáfá. Ó yára láti fi ṣiṣẹ́ yálà ní ọ́fíìsì tàbí ní inú ilé. Ó jẹ́ fóònù tó gbajúgbajà, ó sì jẹ́ fóònù tí àwọn ènìyàn nífẹ̀ẹ́ sí dáadáa.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn tí ó má a ń ṣètò ǹkan. Mo sì tún jẹ́ ènìyàn tí ó má a ń gba àwọn ènìyàn ní ìmọ̀ràn àti ìyànjú láti má a ṣètò gbogbo àwọn nǹkan tí wọ́n bá ń fẹ́ tàbí gbogbo àwọn nǹkan tí wọ́n bá ń lò yálà nínú ọ́fíìsì tàbí ní inú ilé, kí wọ́n ṣe àwọn ètò nǹkan wọ̀nyí ní ọ̀nà tí ó rọrùn láti lè lò àti láti fún wọn láyè àti ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún àwọn nǹkan mìíràn.

Àkókò agogo mẹ́jọ ni ọ́fíìsì mi máa ń sí. Ṣùgbọ́n kí ó tó di agogo mẹ́jọ yí, mo ti máa ń wà ní ibi iṣẹ́ mi bóyá bí agogo méje tàbí agogo méje àbọ̀. Tí mo bá ti jí ní òwúrọ̀, mo máa ń fẹ́ láti kọ́kọ́ gbàdúrà, màá sì fọnú, màá lọ sí ilé ìwẹ̀ láti lọ wẹ̀. Mo máa ń sáré se oúnjẹ kékeré láti jẹ bóyá bí búrẹ́dì àti tíì tàbí oúnjẹ tí kò pẹ́ láti jìnnà rárá.

Mo máa ń ṣe irun mi ní ọ̀dọ̀ àwọn abánigẹrí. Mo jẹ́ ẹ̀dá tí kò nífẹ̀ẹ́ sí àti máa dá irun sí tàbí láti máa ta kókó irun. Mo máa ń ṣe irun mi ní ọ̀sẹ̀ méjì méjì ní ọ̀dọ̀ àwọn abánisẹ́irun. Ilé yìí fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti lè máa bu omi sí orí dáadáa nígbà tí mo bá ń wẹ̀. Eleyìí fún mi ní ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà nínú àgọ́ ara. Nítorí pé nípa bí bu omi sórí, ó máa ń jẹ́ kí ara tù mí, ó sì máa ń mú kí afẹ́fẹ́ àlàáfíà kí ó fẹ́ sí mi láti orí mi wá.

Owó tí mò ń gbà kò dára tó, ṣùgbọ́n orílẹ̀ èdè tí a wà ní ó fa gbogbo bí nǹkan ti rí nítorí wípé owó tí ènìyàn ń ná fún àwọn oríṣiríṣi àwọn nǹkan pọ̀ ju owó tí ènìyàn ń gbà lọ. Láti ibi oúnjẹ títí dé owó ìrìn ọkọ̀ lọsí ibiṣẹ́ àti àwọn owó orí ẹ̀rọ ayélukára àti àwọn owó orí mìíràn lọ́lọ́kanjọ̀kan àti owó iná ìgbàlódé. Oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí ni ó ń jẹ́ kí àwọn owó tí ènìyàn ń gbà kí ó má tó rárá.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Orúkọ ìnagijẹ mi ni School Boy. Nítorí pé nígbà tí mo wà ní ọmọ̀dé kékeré, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìwé ní gbogbo ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn tí ó jẹ́ ọjọ́ ìsinmi holiday ọlọ́jọ́ kan, mo máa ń sọ fún àwọn òbí mi wípé mo ń lọ sí ilé ìwé tí ó sì jẹ́ wípé wọ́n á máa sọ fún mi pé kò sí ilé ìwé ní ọjọ́ ọ tòní. Ṣùgbọ́n nítorí àwọn ìfẹ́ tí mo ní sí ilé ìwé, mi ò kín ń gbọ́, mi ò sì ní ìgbà pé kí n má lọ sí ilé ìwé rárá. Fún ìdí èyí ni àwọn ènìyàn ṣe fún mi ní orúkọ ìnagijẹ School Boy.